Bẹ́ẹ̀ni, èmi máa ń dé ní àkókò dáadáa. Lọ́pọ̀ ìgbà, o ti mo mi lára láti gba ewé mi. Tí wọ́n ti kọ́ wa pé kí a máa wá sí ilé ìwé lákòókò. Wọ́n dẹ̀ kọ́ wa ní pàtàkì kí èèyàn máa tètè lọ ibi tí èèyàn bá lọ. Bó ṣe ibi iṣẹ́ lọ̀ ń lọ, kó lọ bẹ́ẹ̀ lásìkò. Bó ṣe ìpàdé kan lẹ́fẹ̀ ṣe, e dẹ̀ ní àkókò tí ẹ fe ṣe, kó lọ síbẹ̀ lásìkò. Tori eni tí o ba tete debe, wọ́n ti mọ̀ pé ẹ ni ó fi ṣẹ́ ṣeré. Kò wá, bó ṣe, bó ṣe rí gangan niyen. Wọ́n ti kọ́ wa pé ní pàtàkì àkókò àti dídé ní àkókò.

Ìgbà tí ọ́fíìsì wa ń máa ń ṣí ni ago mẹ́jọ àárọ̀. Ni ọ̀pọ̀ ìgbà ago mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì wa máa ń ṣí. Àmọ́ àwọn àkókò kan máa ń wà torí èmi ní ìdí iṣẹ́ mi tí a bá fẹ́ tètè lọ ibiṣẹ́, ta bá ní oko, ta fẹ́ ní iṣẹ́ ìtànkọ́ ta fẹ́ lọ ṣe lóko, tá dé mọ pé ọrùn máa tètè mú Ta fẹ́ jí wá sí ibiṣẹ́, ọ̀pọ̀ ìgbà mìíràn a máa ṣí ọ́fíìsì wa ní ago mẹ́fà, ìgbà mìíràn ago méje gẹ́gẹ́ bí a ṣe sọ sí. Àmọ́ lọ́pọ̀ ìgbà tí a bá lọ sóko ago mẹ́fà, ago mẹ́fà gangan, ago mẹ́jọ, ago mẹ́jọ gangan ni ìgbà tí a máa ń lọ ibiṣẹ́ lọ́pọ̀ ìgbà. Àmọ́ tí a bá ti ń lọ sí oko, a lè wá sí ibiṣẹ́ ní ago méje, ago mẹ́fà, bó ṣe rí nìyẹn.

Èmi ò kì ń wọ ohun ọ̀ṣọ́ nítorí pé àwa nílé ti wa, ní ìdílé ti wa kò sí ohun ọ̀ṣọ́ kí ohun ọ̀ṣọ́ tí a máa ń wọ. Ǹkan tí wọ́n ń gbé sọ́rùn, eleyii tí wọ́n ń gbé sí ẹsẹ̀, tí wọ́n ń gbé sí, tí wọ́n ń gbé sí ọwọ́ kò sí lé, kò sí oun ọ̀ṣọ́ kankan tí àwa máa, títí dé orí yẹtí gan kò sí oun ọ̀ṣọ́ kankan tí awa máa ń lò ní ìdílé ti wa.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Nítorí pé kí èeyàn máa ṣe ètò ló dára jù. Nítorí naa tí eeyan kò bá ṣe ètò, á kàn máa ṣe rárádá, á kàn máa ṣe bó ṣe wù ú ní. Ẹni tí ó bá fẹ́ lọ sí ilé ìwé, wàá ṣe ètò, okay o. Kí ni mo, kí ni mo, kí ni mo fẹ́ ṣe? Bí báwo ni wàá ṣe máa lọ sí school, ẹ̀kọ́ wo lo fẹ́ kọ́? Gbogbo àwọn nǹkan bẹ́yẹn. Àwọn ìwe wo lo fẹ́ gbé lọ sí school lọ́la? Àwọn nǹkan wo na fẹ́ kọ́ wa? Gbogbo àwọn ètò yen ni èeyàn atí ṣe. Kí ó má di pé ènìyàn á lọ ju ti ẹrù tí ó, àyà ń lọ di ẹrù tó pọ̀ jù. A lọ gbé gbogbo iwe tí yàn o ṣe. Ibi tí ẹ kí wọ́n ní ilé ìwé, wọ́n máa kọ́ èyàn níbí. Ẹ̀kọ́, ẹ̀kọ́ tó ń kọ́ èyàn, àwọn subjects tó ń kọ́ èyàn máa tó, wọ́n máa tó bí mẹ́rìnla èyàn o wa lè máa kó gbogbo àwọn iwe yẹn, kí èyàn máa kó dání lọ. Idì to jẹ pé ètò ṣe dání. Nkan tí èèyàn bá ṣe láìsí ètò ni, bó ṣe iṣẹ́ lo fẹ́ lọ ṣe, alẹ́ ọjọ́, alẹ́ ọjọ́ tó bí alẹ́ ọjọ́ kan sí ọjọ́ tó fẹ́ ṣiṣẹ́ wà á di ṣe tó ohun kan tó fẹ́ ṣe. Àwọn irinṣẹ́ tí ẹ fẹ́ lò, ìgbà tí ẹ fẹ́ lọ, àwọn ènìyàn tí o fẹ́ kó lọ. Ètò dára lọ́pọ̀lọpọ̀, ó máa mú iṣẹ́ yá, ó máa mú iṣẹ́ kí iṣẹ́ má sun ènìyàn.

Bẹ́ẹ̀ni etí mi dára dára, ó gbọ́ràn dáadáa. Nítorí pé èmi ò jẹ́ kí Ọlọ́run dẹ̀ bá mi sínú àti pé èmi ò jẹ́ kí ariwo tí ó pọ̀ jù kí ó ba etí mi jẹ́. Àbí èmi ò dúró síbi tí ariwo ó pọ̀ gidigidi bí i àwọn aláàyè kí wá gbé ti sí ibi speaker kí ariwo má a má a bọ́ sínú etí. Gbogbo àwọn nǹkan mẹ́ẹ̀ná máa bẹ etí jẹ́. Gbogbo àwọn nǹkan tí ìdí té èké àbí ti mo mọ̀ pé etí tí ènìyàn ní ibi ti, tí ìlú etí ènìyàn bá ti lu, etí ẹni ò ní le gbọ́ràn dáadáa mọ́. Bo tẹ máa fi máa, àfikún máa ma fi nǹkan gbọ́ràn. Ìgbà tí èmi ti ń burú nǹkan wọ̀nyí, èmi sì ń ṣètò, èmi ti ń máa rọra, máa lo ìgbésẹ̀ ayé mi máa rọra láti máa lo etí mi kí ariwo bá ti pọ̀jù níbí kan, màá ra kúrò níbẹ̀

Bí mo ṣe máa ń yanjú ìṣòro, ẹ̀rọ ayárabíàṣá, ìṣòro kíṣòro tí n bá ti ní, ó ní ọ̀pọ̀ nǹkan tí èèyàn lè ṣe láti yanjú ẹ̀. Bóyá mo fẹ́, bóyá mo fẹ́ ṣe nǹkan lórí, lórí ẹ̀rọ ayárabíàṣà tí èmi mọ ṣe, bíi pé mo fẹ́ ṣe àwọn nǹkan kan pẹ́ ẹni pẹ́ mo fẹ́ install nǹkan, tí mo fẹ́ ṣe nǹkan lórí rẹ̀ tí o, tí mi, tí kò wáyé mi ní nkán tí máa ṣe. Màá lọ sórí youtube, orí íńtánẹ́ẹ̀tì náà màá lọsí tí màá wá ìdí, kíni mo lè ṣe láti fi yanjú ìṣòro yìí. Ǹkan tí màá ṣe lọ́pọ̀ ìgbà dúpẹ́ fún ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì, ó ti mú nǹkan rọrùn, ìṣòro kíṣọ rò tí èèyàn bá ti ní. Màá kàn lọ sórí ẹ̀rọ, bí i ṣe kí n lọ sórí YouTube. Ó ṣe rere, wọ́n kọ́ mi lẹ́ẹ̀kọ́kọ́ ní school, ó ní nǹkan tó ń kọ́ wa tí mi rántí, tí mi mọ̀ dáadáa. Màá lọ sórí YouTube, màá sì wá tutorial video tí màá lẹ́ẹ̀ wò tó yá sì yé mi. Àbí pé mo ń kọ́, ẹ́, bó ṣe ń lo ẹ̀rọ software kan lórí, lórí laptopù. Màá lọ sí orí tan tí n, bó ṣe YouTube àbí ibikíbi tí wọ́n ti lè, tí mo ti lè ní ìmọ̀ sí. Màá lọ sórí ilé, màá sì lọ wo bó ṣe ń ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ó sì lè ṣe jẹ́ kí ojú ayé náà tó bá jẹ́, tó bá jẹ́ ìṣòro kíṣọ rò tí bá ní lójú ayé pẹ̀lú ẹ̀rọ artificial intelligence tó ń pè ní AI. Ó ti rọrùn ákàn bèèrè lọ́wọ́ ẹ̀, a dẹ̀ sọ fún ẹ ní ǹkan tí o lè ṣe.